Ìlànà ìpolówó òun ní tí à ń lò ní ọ̀dọ̀ wa ni pé a ó gbé ọjà wa, a ó gbé lọ sí orí ẹ̀rọ ayélujara, a ó gbé síbẹ̀, a ó yànní fọ́tò síbẹ̀, a ó ṣe kamera rẹ̀, a ó sì polówó fún gbogbo àwọn èèyàn. Ìlànà mìíràn ni pé a tún lọ sí orí rédíò, ẹ̀rọ àsọ̀rọ̀mágbèsì, so a ó sì san owó pe ki won ba wa polówó. Oríṣiríṣi ìlànà yìí ni à ń gba polówó ọjà.

Mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́. Ìmọ̀le ìrọ̀lẹ́ jẹ́ ìmọ̀le ìtànná tí kì í gbóná, tí ó sì máa ń jẹ́ kí àwọ èèyàn ó tú rẹwà púpọ̀. Lóòótọ́, òwúrọ̀ jẹ́ àsìkò tí ará mọ́ ń tutù minníminní, tí a sì máa ń gbádùn, ṣùgbọ́n èmi fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ púpọ̀.

Ọjà tuntun náà jáde ní ìgbà tí àwọn òṣìṣẹ́ bá ti parí iṣẹ́ yìí tí wọ́ ń ṣe lọ́wọ́. Ojojúmọ́ ni ọjà tuntun ń jáde ní ilé iṣẹ́ wa, àsìkò tí ó sì wù wá òun ni à ń gbé jáde. Tí ọjà yìí tí a ṣe kalẹ̀ bá ti tán, kò sí ohun tó pọ̀ jù pé kí tuntun jáde lọ.

Mi kì í mu ǹkan mímu, ó jẹ́ ǹkan tí ó kórira kí a máa mu ǹkan boya bí i ọtí àbí kí èèyàn máa fà ǹkan bí i sìgá, kò kí n wú mi rárá. Gbogbo awon ǹkan wọ̀nyí ni ó jẹ́ ǹkan tí ó lódì sí ìjẹ ọmọlúwàbí mi kì í mu.

Èdè tí ó wù mí ní àtìkọ, ọ̀hun na ni èdè China. Èdè china, èdè china jẹ́ èdè tí àwọn Chinese ń sọ, èdè yìí wà nínú àwọn èdè àgbáyé tí ó yẹ kí gbogbo ọmọlúàbí abi ọmọ akẹ́kọ̀ọ́ kọ́ kó, so èdè náà wúlò púpọ̀

Nígbà tí mọ̀ má ń fà, nígbà wo ni o máa ń fà? Bó ló ń fà ní èdè Yorùbá? Ó túnmọ̀ sí kí ń yóò fà nǹkan mọ́ra ẹni lọ́wọ́ àbí kí ń yóò fàlà àti oríṣìíríṣìí ló le túnmọ̀ sí. Gbólóhùn yí kò kún rárá tó?

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ẹ̀rọ ìlera jẹ́ àwọn ọ̀nà tí a ń gbà ṣe ìwòsàn tí èèyàn bá ní ìdákọ́lẹ̀ àìsàn àbí oríṣiríṣi àìsàn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa ohun ọ̀ṣọ́ sára gẹ́gẹ́ bí kí a fi para para àbí kí a wọ ẹgba ọwọ́ àbí kí a wọ ẹgba ọrùn. Oríṣìíríṣìí ọ̀nà ni a ń gbà ṣoge ṣe ara lóge nílẹ̀ Yorùbá è tó bá wù yẹn bẹ́ẹ̀ ni yẹn lèṣe.